Aṣa ìgbéyàwó ṣe pàtàkì ní agbègbè wa. Ọkùnrin ló máa ń gbé ìyàwó, ọkùnrin ló máa ń san owó orí. Àwọn nǹkan kan tí wọ́n máa ń lò, tí wọ́n fi ń ṣe owó orí ni owó, dẹ́rùn. Wọ́n tún máa ń kó iṣu, e, ẹ̀po àti ọ̀pọ̀lọpọ̀ ẹrù wá tí wọ́n máa fi ń gbé ìyàwó.

Ṣé o máa ń kọ́ nǹkan lórí íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan lórí íńtánẹ́ẹ̀tì bí wọ́n ṣe ń tún àwọn nǹkan ṣe àti bí wọ́n ṣe ń ṣe ìtọ́jú àwọn ẹran. Àwọn nǹkan tí mo máa ń kọ ni órí íńtánẹ́ẹ̀tì ni.

Sọ fún wa nípa ògì tàbí ẹ̀kọ. Ògì àti ẹ̀kọ wọ́n yàtọ̀ sí ara wọn. Ògì ni a máa ń fi omi gbóná ṣe, ẹ̀kọ a máa ń gbé ẹ̀kọ kaná láti ṣe è nì. A máa ń fi ẹ̀kọ jẹ àkàrà bẹ́ẹ̀ ni a máa ń fi ògì náà jẹ àkàrà ṣùgbọ́n bí a ṣe ń ṣe méjèèjì yàtọ̀ sí ara wọn. Ẹ̀kọ máa ń wà ní inú ewé, ògì a máa ń ṣe sínú abọ́.

Báwo ni o ṣe ń tọ́jú àwòrán àti ìrántì ìdílé? Ẹ̀, èmi o ṣe ẹni tí ó kúndùn àwòrán àti ká ṣe ìrántì ìdílé. Mi ò ní àwòrán kankan ní ara ògiri mi, ṣùgbọ́n àwọn àwòrán tí mo ní, mo fi wọ́n pamọ̀ sí orí fáìlì kan sí orí flash drive.

Sọ fún wa bí ọ̀rẹ́ ṣe yí padà pẹ̀lú ọdún. À, ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ ni wón ti yí padà lẹ́yìn ọdún díẹ̀. Àwọn kan ti lọ ìrìnàjò, àwọn kan dẹ̀ ni à gbúrò ara wa. Gbogbo àwọn ọ̀rẹ́ tí a jọ ṣetán ní ilé ìwé ìkankan ni mò ń gbúrò wọ́n nínú wọ́n.

Lérò rẹ, báwo ni ìpè tí à ń rí ní ara ẹni rẹ ṣe rí? Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni a máa ń gba pé ènìyàn. Bí a bá fẹ́ pé ènìyàn, a pé orúkọ ẹni náà. To bá de jẹ́ boya iṣẹ́ ìránṣẹ́ ni, ẹni náà gbọ́dọ̀ jẹ́ ẹni tí oluwa pé.

Ibo ni o ti máa ń ra nǹkan? Mi ò ní ibìkan pàtó tí mo ti máa ń ra nǹkan, gbogbo ibi ni mo ti máa ń ra àwọn nǹkan tí mo bá fẹ́, tí mo bá dẹ̀ fẹ́ lò. Ó de ní irú àwọn nǹkan tí mo bá fẹ́ rà. To ba je àwọn nkan ti a fin we ni, mo maa n ra won ni ojuelegba. Ṣùgbọ́n tó bá jẹ́ bí èlò ata nǹkan kan, a máa rà wọ́n ní mile twelve àti ní Ìkòròdú garage.

Se o ma n se ìmúdójúìwọ̀n software rẹ? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìmúdójúìwọ̀n gbogbo àwọn software mi. Gbogbo ìgbà ni mo máa ń update àwọn sọftware yi tí wọ́n bá ti pẹ tí mo ti ń lò.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? Nípa iṣẹ́ tí èmi ń ṣe, èmi ò tí ì ní ero láti kọ́ ìmọ̀ tuntun fún un nítorí gbogbo ọ̀nà tí mo ti gba láti kọ́ ìmọ̀ tuntun lórí iṣẹ́ náà, àwọn tí ó yẹ kan ṣètò iṣẹ́ náà wọn ò tí ì, wọn ò tí ì ṣe ìgbékalẹ̀ ètò.

Ṣé o ní ẹranko nílé? Sọ fún wa nípa rẹ̀. Bẹ́ẹ̀ni, mo ní ẹranko nílé. Mo ní ológbò, bẹ́ẹ̀ ni mo dè ní ehoro. Ehoro mi ṣẹ̀ bí mọ láìpẹ́. Ó bí ọmọ méje. Ó de n ṣe dáradára.

So fún wa nípa ogún ile tí a lò nínú ìdílé yín. Ogún ilé ọ̀ro ogún tí ènìyàn bá dàgbà tó bá kú, àwọn ọmọ ni ó máa jogún ẹni tí ó ni ilé.

Ṣé ó rọrùn fún ọ láti dárí àwọn ènìyàn jì? Kò fi bẹ́ẹ̀ rọrùn láti darí ènìyàn jì nítorí pé ẹni tí ó bá ṣe nǹkan tí ó bá burú tí kò bá ronúpìwàdà tí kò sì tọrọ àforíjì, ó rọrùn—kò rọrùn láti dáríjì irú ẹni bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni tí ó bá tọrọ ìdáríjì, èèyàn máa ń daríjìí ni.

Ṣé o máa ń nu ara rẹ? Ṣé o máa ń na ara rẹ? Rárá o, mi ò kì í nu ara mi. Báwo ni ènìyàn ṣe máa mú ẹ̀gbà tó máa màa na ara rẹ̀? Láì ṣe wèrè. Ọlọ́run máa já ri lábúru.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Ọ̀pọ̀lọpọ̀ ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ ló wà. Bí ènìyàn bá need ìrànlọ́wọ́ oúnjẹ tàbí owó tàbí aṣọ, èèyàn a fún un ní nǹkan tí ó bá fẹ́. Ṣùgbọ́n a ko kan le dede maa fún ènìyàn ni owo bi ko ba n se pe ẹni yen need ìrànlọ́wọ́.

Ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́? Rara mi o ki n mu coffe ni ibi iṣẹ́. Ìṣe mi ò ṣe iṣẹ́ ọ́fíìsì tí a máa ń jókòó sí ọ́fíìsì fún wákàtí márùn-ún tàbí wákàtí mẹ́fa tàbí wákàtí mẹ́jọ.

Nígbà wo ni o máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun? Mi ò ní ìgbà kan tàbí àkókò kan tí mo mọ̀, tí mo yà sọ́tọ̀ tí mo máa ń ra ẹ̀rọ ayárabíàṣá. Tí àkókò bá ti tó, tí ayé rẹ̀ bá ti yọ, à rà.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti gun ọkọ̀ ojú omi. Ó ṣe ẹ́ mẹ́ta tàbí ẹ́ mẹ́rin àbí ẹ́ márùn-ún mi ti e lè ka iye ìgbà tí mo ti gun ọkọ̀ ojú omi.

Wákàtí melo ni o maa n wo ojú iboju lojoojumo. Mi ò kí ń wo ojú ìbòjú ní ojoojúmọ́. Even láàárín ọ̀sẹ̀ kan nígbà mìíràn, mi ò kí ń wo ojú ìbòjú. À fi tí mo bá fẹ́ gẹrun mi, tàbí bí à mo fẹ́ fa irungbọ̀n mi ni, mo fi máa ń wo ojú ìbòjú.

Ṣé o máa ń lo ọ̀pá ìfàmúra nígbà tí o bá mú ohun mímu? Kò ṣe ní gbogbo ìgbà ni mo máa ń lo ọ̀pá ìfàmúra. Boya mo fẹ́ mù nǹkan olómi tí a dà sínú kọ́ọ̀pù, màá fi kọ́ọ̀pù mú. To ba de je láti inú igo ni, mo le beere fún ọ̀pá ifamura.

Yàrá wo ni o fẹ́ràn jù nílé kí ló dé? Kò sí yàrá kan ṣoṣo tí mo yà sọ́tọ̀ nílé tí mo fẹ́ràn jù. Gbogbo yàrá tí ó wà nínú ìle ni mo màá ń lò tí mo dẹ̀ máa ń gbé ṣẹ àwọn nǹkan nínú wọn.

Pẹ̀lú rẹ báwo ni rínrin ẹsẹ ṣe rí? Rínrin ẹsẹ ṣe rí. Báwo ni rínrin ẹsẹ ṣe rí? Òróòyén, ò fi bẹ́ẹ̀ yemi tó.

Ṣé o ti béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀ro rí? Bẹ́ẹ̀ ni, mo ti béèrè ìrànlọ́wọ́ láti olùṣètò ẹro bí ẹméjì tàbí ẹmẹ́tà. Mo ti béèrè ìrànlọ́wọ́.

Sọ fún wa nípa fífi oúnjẹ ránṣẹ́ sí aládùúgbò? Èmi ò kí ń fi oúnjẹ rán sí aládùúgbò àfi tí wọ́n bá béèrè oúnjẹ. Ẹni ti mo ma nfi oúnjẹ ránṣẹ́ si ni boya iya tàbí egbon. Àwọn aládùúgbò tí wọ́n bá béèrè ìrànlọ́wọ́ ni a máa ń fún.